Mi kìí, mi ò fẹ́ràn kí phone mi máa gbóná. Mi ò fẹ́ràn rẹ̀ gidigidigidi. Ó máa ń jẹ́ kí battery má tètè bàjẹ́ ni. Ti mo bá rí pé phone mi ti ń wọ́n, tí mo ti ń tẹ̀ ẹ́, mo máa pa á nù, màá pa á nù, màá fi sílẹ̀, màá lọ máa ṣe nǹkan mi. Ṣùgbọ́n ìdí tí phone mi máa ń gbóná ni pé, bí mo bá tán data lẹ́ẹ̀, mo sì wá ń charge, mo ń ṣe méjèèjì papọ̀. Ohun tó máa ń jẹ́ kí phone mi gbóná ni, ni yẹ̀n. Láti ìgbà tí mo ti notice e ní mi kì n ṣe é. Ti bàá rí pé mo fẹ́ tẹ̀ ẹ́, mo fẹ́ ṣe nǹkan mi, pé mo fẹ́ tẹ̀ ẹ́, mo fẹ́ tán data, mo dé fẹ̀ charge, màá mú ẹ̀yo kan nínú méjèèjì ni. Mi ò fẹ́ràn kí phone mi máa gbóná ṣó. Mi ò ní ìgbà mélòó tí mo máa ń jẹ́ kí phone mi máa gbóná. Ẹ̀ṣeun, mi ò fẹ́ràn rẹ̀ rárá. Ó máa ń ba battery phone jẹ́ ni.

Hmm, fónú Infinix ni o. Infinix Hot 12i tó jẹ́ four gig plus two gig RAM, sixty-four gig ROM. Fónù náà ti sú mi. Mo ti flash bí, ẹ̀mẹ́wàá tó bá ti ti dé lọ́wọ́ mi, màá ra fónù ẹ̀mi. Wọ́n ń gbéṣẹ́, ran pẹ́ kekeke kan, wọ́n ń bẹ ní orí mi. Ni ò tí jẹ́ kí n ra fónù láti ìgbà yìí. Ṣùgbọ́n mò ń ní Infinix mò ń lò lọ́wọ́lọ́wọ́. Mi ò fi bẹ́ gbà tirẹ̀. Fónù tó wù mí lónìsị̀n ni Oppo. Abi kí n ra Oppo àbí kí n ra Samsung, Samsung ṣe ò bọ̀ lọ́wọ́lọ́wọ́ nísị̀n. Infinix ni fónù alágbèéká tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ ní ìsinsìn yí.

Uhm, irú bàtà wo ni mo máa ń wọ? Bàtà tí mo máa ń wọ ó, ó níí ṣe pẹ̀lú aṣọ tí n bá wọ. To bá jẹ́ mo fẹ́ wọ aṣọ English, àbí suit ní ìsìn yi báyí. Tí mo fẹ́ wọ suit, màá wọ shoe sí i. Mo fẹ́ràn shoe, shoe tó ní okùn tàbí kí n wọ loafers pẹ̀lú ìtẹ̀lẹ̀ tó ga. Ohun tí mo fẹ́ràn nìyẹn. Tí n bá wọ aṣọ tó jẹmọ́ àṣà Yorùbá, n màá like kí màá wọ slide sílabẹ, slide sìlàsán. Slide làsán ni mò fẹ́ràn ẹ̀ sì kí n máa wọ̀ ṣi ní abẹ, àbí kí n wọ sandal si. But slide ni mo fẹ́ràn jù tí mo bá ń wọ búbà àti ṣòkòtò. Mo-- tí-- tó bá jẹ́ mo wọ joggers àbí cargo pants, mo like kí màá wọ sneakers sí i. So, irú aṣọ tí n bà wọ ló máa-- ni màá fi mọ irú bàtà tí màá wọ. Bẹ́ẹ̀ ni.

Uhm, ojú òpó ayélujára tí mo ń lò, eh, òun ni mo ń lò lọ́wọ́lọ́wọ́ nísìnyí. Èyí tí mò ń lò ni Glo, à, Glo yẹn kìni o cheap o gan, data yen cheap, ó dẹ̀ ní 4G tó ń ṣá eré burúkú burúkú. Bẹ́ẹ̀ ni, òun ni, eh, ojú òpó tí mò ń lò. Mo tún ní, mo ní Airtel náà, mo ní Airtel náà nínú fóònù mi. Mo dẹ̀ ní MTN náà, MTN mo koko rà, ṣùgbọ́n MTN yẹn mo gba, mo gba gbe e sí school nígbà tí mo ṣetán ní ilé ìwé, ilé ìwé university. Mo gba gbe s sí university nígbà tí mo ṣetán. So, mẹ́ta ni mo ní nísìnyí. Ẹyọ nìkan ni mí ń lò lórí. Òun ni i choose a lot. So, Airtel, MTN àti Glo ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní. O ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní. Yes, bẹ́ẹ̀ ni, oun ni mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń ní. MTN, Glo àti Airtel.

Rárá o, mi ò kín tan èkíni, èkíni lórí fóònù mi. Mi ò tí è ní áàpù yẹ́n gan lórí fóònù mi, mi kò ní lò rẹ̀. Kò sí ohun tí mo fẹ́ máa lo èkíni fún ní orí áàpù lórí fóònù mi. Mi mọ ǹkan tó wúlò fún, ẹnu mi ni mò fi máa ń kí ẹni tí mo bá fẹ́ kí, ṣò mi kò ní lò láti máa tan èkíni lórí fóònù mi?

Uhm, app tí mo máa ń lò jù ní orí fóònù mi ni YouTube. YouTube mo máa ń lo, ni mo máa ń lò jù. Ìgbà mi ni mo máa ń lò TikTok àbí WhatsApp, àbí WhatsApp ṣa. But app tí mo máa ń lò jù ni YouTube. Mo lè lò four to five àbí six àbí seven hours lórí ẹ̀. Àh idi tó de sì ni wípé mi ò tí rí, mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ tó wù mí. Nítorí ìbe ni mo kan ni tí ń lọ ń ṣeré lórí YouTube. Ti n ba ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó wù mí ṣe níìsín. Mi ò ní máa rayé púpọ̀ láti máa wà lórí app kan fún wákàtí mẹ́fà méje but ní, ní àìpẹ́ ṣá. But app tí mo máa ń wò jù, tí mo máa ń lò jù ni YouTube.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Ni ìgbà mìíràn, ó ti ẹ ní ọdún kan tó jẹ́ wípé kò sí ọ̀sán tí mi kì í sùn. Tí n bá ti ìgbà yẹn, mo máa ń lọ ṣíbí iṣẹ́ ní alẹ́ títí di idají, títí di òwúrọ̀ ṣá Ìgbà yẹn mo máa ń sùn gan-an ni. Ìgbà yàtọ̀ sí ìgbà yẹn náà, ìgbà tí mo kọ́kọ́ jáde secondary school, tí mi tí ń rí isẹ́, ọ̀sán ni mo máa ń sùn gan-an. À, mo máa ń sùn pa ní ọ̀sán, mo máa ń sùn ní ọ̀sán. Ní ìsìn yìí, ní àkókò iṣìn yìí, mi kì n sábà sùn gan-an ní ọ̀sán. Even ní ọjọ́, ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́, ọjọ́ ìṣẹ́gun, mi kì í sábà sùn ní ọ̀sán. Even ìgbà tí oorun bá ń kù mí, bó mo kàn le sùn, oorun wákàtí á bọ̀ ṣà, bee ni wákàtí á bọ̀, bó mi kì í sábà sùn ní ọ̀sán.